Báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Mo-- oríṣiiríṣii ọ̀nà ni mo fi máa ń rántí àwọn àdéhùn mi. Àkọ́kọ́ ni pé mo máa ń kọ àdéhùn mi sí inú ìwé tàwọn olóyinbo máa ń-- tí wọ́n máa ń pè ní diary. Tó bá di àárọ̀, mo máa ń wo diary yi, ìwé yìí, màá wo gbogbo àdéhùn tí mo ní níbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, mo máa ń lo àláàmù orí fóònù tí ò dùn tí àkókò àdéhùn yẹn bá ti tó. Ẹlẹ́ẹ̀kẹta, mo máa ń lo kàlẹ́ńdà, áàpù kàlẹ́ńdà lórí fóònù mi. Ìyẹ́n náà máa ń ran mi ní etí wipé àwọn àdéhùn tí mo ní tó yẹ kín pamọ́ nìyí fún ọjọ́ báì báì báì ní àkókò báì báì báì.

Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba fún àwọn ìdí èyí: Àkọ́kọ́ ni pé, tí n ba ṣiṣẹ́ níta ìta gbangba, atẹ́gùn, atẹ́gùn máa wo ara mi, atẹ́gùn máa wo gbogbo ara mi bí mo ṣe ń ṣiṣẹ́ lọ, kò sí pé màá ma láàgùn tí màá máa ń rùn kótó. Èkejì ni pé, iṣẹ́ ìta gbangba máa ń jẹ́ kí n rí àwọn nǹkan tuntun ní ìṣẹ̀dá.

Ìbéèrè pàtàkì ni ò béèrè yìí. Àwọn ǹkan pọ̀ tí mò ń wá nínú òṣìṣẹ́ tuntun. Àkọ́kọ́ ni, mo fẹ́ran òṣìṣẹ́ tó bá mọ iṣẹ́ rẹ̀ ń ṣẹ, tó mọ iṣẹ́ rẹ̀ dáadaa. Èekejì, mo fẹ́ran òṣìṣẹ́ tí ó ní òtítọ́ inú, òtítọ́ ṣe pàtàkì gidi gan ní ilé iṣẹ́. Mo fẹ́ran òṣìṣẹ́ tí mo lè fi ọkàn tó. Mo fẹ́ran òṣìṣẹ́ tó yára kọ́ ǹkan tuntun. Mo fẹ́ran òṣìṣẹ́ tó lè, tó lè dúró, tó lè dúró ṣiṣẹ́ tí ǹ bá sí ńbẹ̀, tí yóò lè, tí yóò lè ṣaṣojú mi, tí yóò gbé iṣẹ́ rẹ̀ bíi-- tí yóò mú iṣẹ́ mi bí i iṣẹ́ ti ẹ̀ gangan. Irú àwọn òṣìṣẹ́ tí mò ń wá niyen.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni, mo máa ń fi ipara sara dáadáa. Tí n bàá lo ìpara, ara mí yoò funfun, ara mí yoò gbẹ, mi ò ní gbádùn ara mi, mi ò ní gbádùn ara mi rárá àti rárá. Ipara ní àwọn èròǹjà kan nínú, tó máa ń jẹ́ kí ara dán, tó máa ń jẹ́ kí ara wà ní ilé ìlera tó péye.

Rárá o, èmi ò kí ń ṣe yoga o. Yoga jẹ́ eré ìdárayá tí kò bá ìgbàgbọ́ mi mu. Àwọn ẹlòmíi ti fi yoga wọnú ẹgbẹ́ òkùnkùn, àwọn ẹlòmíi ti ti nu yoga, wọ́n ti bá ẹ̀mí wọn ní ibòmíì ní orílẹ̀-èdè mi tí ẹran ara wọn gangan wà ní ibi tí wọ́n wà ṣùgbọ́n ẹ̀mí wọn ó ti kúrò ní ibi tí wọ́n wà yẹn lọ sí orílẹ̀-èdè mii. Yoga ohun ṣe nǹkan tí emi fẹ́ràn torí ó lòdì sí ìgbàgbọ́ mi. Nǹkan tó bá sì ti lòdì sí ìgbàgbọ́ mi, èmi ò kí ń ṣe, mi ò kí ń dán an wò, mi ò kí ń ṣe yoga.

Etí ìgbọ́ tó ní okùn lèmi fẹ́ràn. Nítòótó oríṣìíríṣìí etí ìgbọ́ ló wà. Àwọn kan wà tí ó ní okùn tó rọrùn láti gbé ká, wọ́n sì kiri wọ́n pẹlẹbẹ. Akàn ti bọ etí náà ni, ṣùgbọ́n ó ní Bluetooth tí èèyàn lè fi, máa ń fi gbọ́ ǹkan láti orí fóònù èèyàn. Àwọn etí ìgbọ́ kan wà tó máa ń bo gbogbo etí. Ìyẹn mi ò, mi ò fẹ́ràn wọ́n, mi ò kí ń lò wọ́n nítorí pé mi ò fẹ́ ǹkan tí yóò bo gbogbo etí mi. Tí gbogbo, tí ǹkan bá ti bo gbogbo etí mi, àti ìgbọ́ràn ó ni, yóò nira, yóò lágbára. Àwọn etí ìgbọ́ kan náà wà tẹ́ pé, tẹ bá ti kí bọ etí báyìí, ẹ nígbọ́n kankan mọ́, gbogbo ariwo tó wà níta lẹ nígbọ́n mọ́. Irú àwọn etí ìgbọ́ yìí ó máa ń wọ inú etí lọ. Ìdí tí mi ò ṣe kí ń lò wọ́n nìyẹn. Wọ́n sì pariwo gaan. Ìdí tí mi ò kí ń lò wọ́n nìyẹn. Etí ìgbọ́ tó lókun, tí ó sì kí ń wọ inú etí lè mi ń lò. Etí ọ̀rá dúró sí bẹbẹ etí báyìí lè mi ń lò, tí ó ní, tí ó ní gba gbogbo etí mi, òun ni mò ń lò.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Tí, tí ó bá ń ṣe èmi ni mò ń wa ọkọ̀ nígbà náà, mo lè jẹun. Ṣùgbọ́n tí wọ́n bá jé mi, mo ń wa ọkọ̀, èmi ò ní jẹun. Máa ní sùúrù kí n fi dé ibi tí mò ń lọ. Tí mo bá ti wá dé bẹ̀, mo wá lè gba mọ́tò kí wọ́n máa jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n mo máa ń jẹun nínú ọkọ̀ mi, mò ń jẹun dáadáa nínú ọkọ̀ mi.

Tí n bá wà ní orí ìlà àbí nínú ìlà, mo máa ń fi àkókò yẹn ka ìwé. Àwọn fóònù ayélujára tí à ń lò nísìínyi, ó ti jẹ́ kí kíkà ìwé kó rọrùn. Tí n bá ti wà wa lórí ìlà bá yẹn, ìwé ni mo máa ń fi àkókò yẹn ka, àbí Bíbélì, àbí kí n tí, àn, nǹkan tí ẹ́ń lè fi gbọ́ nǹkan, kí n tí bọ̀ orí fóònù mi kí n máa fi gbọ́ ìwàásù.

Ìlú òkèèrè ni mo ti fẹ́ lọ ṣe ìsinmi. Ìlú kan wà tí wọ́n ń pè ní Maldives. Ọ̀pọ̀lọpọ̀ omi ló wà ní ìlú náà àti oúnjẹ́ tó dá, àwọn omi tó mọ́ tónítóní. Ibi tí mo ti fẹ́ lọ ṣe ìsinmi niyẹ́n.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran àwọn àloo apanilẹ́rìn-ín. Irú àwọn àlọ́ bẹ́ máa ń jẹ́ kí ẹyàn rẹ́rìn-ín gidigan, kúrò nínú ìbànújẹ́. Irú orílẹ̀-èdè ta wà yìí, àwọn nǹkan oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ tó tó láti ba inú èèyàn jẹ́. Ṣùgbọ́n, àwọn àlọ́ apanilẹ́rìn-ín yìí máa ń jẹ́ ka rẹ́rìn-ín gan, títi ta fi gbàgbé ìṣòro wa.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ gúọ̀mù. Mo ń jẹ gúọ̀mù dáadáa, mo máa ń jẹ. Jíjẹ gúọ̀mù dára fún orun ẹnu. Àmọ̀ kan wà tí ẹ pé n ò mọ̀, pé ẹnu àwọn mọ́ ń rùn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ń jẹ gúọ̀mù yóò jẹ́ kí orun ẹnu wọn kò da. Tí n bá sì fẹ́ sùn, gúọ̀mù wà lára àwọn nǹkan tí mo máa ń jẹ kí ó fi jẹ́ kí n rọrùn sùn, tí ó kì í jẹ́ kí, kí oorun kùn mí.

Tí bá n ṣe ọjọ́ òbí mi, bí mo ṣe máa n ṣe àjọyọ̀ mi ni, màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmàré, ọba tó dá mi, ọba tó bí mi. Màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní òru ọjọ́ náà. Màá gbàdúrà, màá sunkún, màá kọ àwọn nǹkan tí mo fẹ́ kí Ọlọ́run ṣe fún mi ní ọdún tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ wọ. Màá wá gba awẹ ní ọjọ́ náà, tí n ba ti wá já awẹ mi, màá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. A jọ wá jọ̀ jeun, á ṣeré, á sọ̀rọ̀. Tí o bá ti wá yá, màá lọ sọ́dọ̀ àwọn òbí mi, wọ́n o gbàdúrà fún mi, wọ́n kì mi kú oríire. Màá wá kúrò ńibẹ, padà wá sí ilé láti wá sínmi.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Tí mbá fẹ́ jẹun, àwọn ǹkan tí mo má ń ṣe ni, màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ ẹni tó ṣe oúnjẹ yẹn, nítorí kò rọrùn láti ṣe oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ àkókò lèèyàn ń lo tí èèyàn fi ń da iná. Tí mo bá ti wá ṣe yẹn tán, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pèsè owó ta fi ra nkan tí ẹni tó ṣe oúnjẹ ṣe. Mo máa ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán, wàá ya oúnjẹ yẹn sí mímọ́. Tí mbá ti wá ya oúnjẹ yẹn sí mímọ́ tán, màá wá gbé omi sẹ́gbẹ̀ẹ́, omi mímu, màá ti ṣetò rẹ kàlẹ̀. Màá wá fọ ọwọ́ mi. Kódà tó bá jẹ́ pé ṣíbí ni mo fẹ́ fi jẹun ni, ìyen ò sọ pé kí n má fọ ọwọ́ mi kó mọ́ tónítóní nínú omi. Tí mo bá ti wá fọ ọwọ́ mi tán, mo màá wá bẹ̀rẹ̀ sí ń jẹun. Tí mo bá sì ti bẹ̀rẹ̀ sí ń jẹun, ko n se pé màá máa jẹun bí i pé wọ́n lé mi. Màá fara balẹ̀ jẹun ni tí màá gbádùn rẹ̀. Bí mo bá ṣe ń jẹun, tó bá tásíkò tó yẹ kí n mu omi, màá mu omi. Tí mo bá ti ti jẹun, tí mo bá ti, tí mo bá ti ń jẹun, mi ò ní sọ̀rọ̀ nítorí kò da t'èèyàn báa ń jẹun kí èèyàn máa ń sọ̀rọ̀. Mi ò ní sọ̀rọ̀ ngbá ẹ. Tí mo bá sì jẹun tán, màá sì rọra kó oúnjẹ yẹn. Màá kó abọ́, màá kó kúrọ́ńlẹ̀, màá gbé lọ sí kitchen mi.

Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi nítorí àwọn ìdí èyí. Tí èèyàn bá ń pín oúnjẹ, ìyẹn máa ń jẹ́ kí ẹ mọ àwọn èèyàn tó wà ní sàkání èèyàn, kí ẹ sì máa pín nǹkan, kí ẹ máa pín oúnjẹ fún àwọn èèyàn. Ó jẹ, ó jẹ ohun àánú. Tí èèyàn bá sì ṣàánú fún ẹyàn, ìyẹn ó ń rí àánú gbà. Nítorí náà, èmi fẹ́ràn kí n máa pín oúnjẹ o. Mo ń pín oúnjẹ, mo ń pín oúnjẹ gan fún àwọn èèyàn.

Rárá o, èyin o kì n fọ́ emí o, èyin o kì n fọ́ mi. Emi jẹ́ ẹni tó máa ń, tó máa ń ṣeré ìdárayá gidi gan. Ǹnkan tí mi o kí fi ṣeré ni, ara ǹnkan tí mo máa ń ṣe tí mo bá n ṣeré ìdárayá ni pé mo máa na ẹ̀yìn mi dáadáa, màá na ọwọ́, màá na ẹsẹ̀, màá fò sókè, màá yin orùn, màá yin ẹsẹ̀, màá ìgbà tí màá fi ṣe gbogbo iyen tán, àwọn egungun yen yóò padà sí ibi tó ti, ibi tó ti, tó ti yọ.

Rárá o, rárá o, kíni mo fẹ́ máa ṣe lóru, ìgbà tí ó yẹ kí n máa sùn nìyẹn. Tí n bá sùn lóru, tí n bá wà lórí ibùsùn, tí mi ò sùn, tí mò ń ṣe nǹkan mi kò da, màá lọ síbi iṣẹ́ lọ́jọ́ kejì.